Tí èèyàn bá ń lọ sí ibi iṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ènìyàn lè gbà láti fi lọ. Ìkan nínú ọ̀nà tí mo máa ń gbà lọ sí ibi iṣẹ́, ní ìgbà mìíràn nígbà tí kò bá sí owó tó pọ̀ lọ́wọ́ mi láti fi lọ sí ibi iṣẹ́, mo máa gbéra láti ilé mi, mo máa rìn. Mo dẹ̀ máa gba ẹ̀gbẹ̀gbẹ́ ọ̀nà, mi ò ní gba ojú títì. Ẹ̀gbẹ̀gbẹ́ ọ̀nà ni mo máa ń tọ̀ lọ. Nígbà mìíràn, mo máa ń gba agbo ilé láti lọ, láti lè má ba rìn ojú títì lọ́pọ̀lọpọ̀ ọgbà nítorí àwọn, ẹ́, ǹkan bí ijamba tó lè ṣẹlẹ̀. Bákan náà ni pé nígbà mìíràn tí mo bá wà pẹ̀lú nǹkan igùn, tí mo bá ń lọ pẹ̀lú nǹkan igùn mi, òun ń ràn láti gbé dé ibi iṣẹ́. Nítorí pé láti ọjọ́ tí mo bá ti mọ̀ pé mò ń lọ sí ibi iṣẹ́ ní òwúrọ̀ tí mo ti kọ́ tó di pé ilẹ̀ mọ́, ẹni máa ti ṣe ètò ọ̀nà tí màá gbà láti lọ sí ibi iṣẹ́ lọ́jọ́ kejì. Màá ti ra epo sílẹ̀ láti fi sínú nǹkan ọ̀gùn mi. Èyí ò ún fẹ́ tí ó bá ní nǹkan igùn. Tí gbogbo ẹba ti wà níbẹ̀, màá ti ṣe àyẹ̀wò àwọn ǹkan tí ó lè máa da nǹkan igùn náà láàmú. Màá ti jẹ́ kó yé ṣákáṣáká pé gbogbo ǹkan tí ń bẹ níbi nǹkan igùn náà ń ṣiṣẹ́. Ní ìlẹ̀ mímọ́, màá ti, à, tí màá ti jáde, màá gbéra láti máa lọ pẹ̀lú nǹkan igùn mi. Ṣùgbọ́n nígbà mìíràn náà tí mi ò bá fẹ́ gbé nǹkan igùn mi lọ, màá lọ sí ààyè tí àwọn olùgbé ni tí wọ́n máa ń gbé ẹni lọ sí ibi, ibi iṣẹ́. Màá lọ sí ààyè náà. Wọ́n pọ̀ ní oríṣìíríṣìí. Ó ní àwọn míì náà tí ó jẹ́ pé nǹkan igùn gẹ́gẹ́ bí ọ̀kadà ẹlẹ́sẹ̀ méjì, iná ni wọ́n fi ń gbé yàn. Eléyún ò lè gbé ẹnì ká péré. Lótí àní àwọn mìíràn tó jẹ́ pé nǹkan igùn ẹlẹ́sẹ̀ mẹ́rin, iná ni wọ́n ń gbé sílẹ̀ láti fi gbé èèyàn lọ sí ibi iṣẹ́. Màá tẹ̀lé èyí tí ń bá tètè rí. Èyí tó bá sì ti mo rí pé owó rẹ̀ ó ṣe dáadáa tó sì bá, ẹ́, tó bá, ẹ́, eyín tí mo lè, tí mo lágbára láti, láti ṣe, màá bá a lọ. Báyẹn ni mo ṣe ń rìn ìrìnàjò. Ṣùgbọ́n nígbà mìíràn, ó máa ń dí púpọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni ó máa ń lọ, ló máa ń wá nǹkan ọ̀gùn láti lọ sí ibi iṣẹ́. Tí irú ẹgbẹ́ bá ṣẹlẹ̀ tàbí láwọn ìgbà tí ǹkan bí ọdún tó bá ṣẹlẹ̀ àbí ní òwúrọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ṣe pé wọ́n máa ń kánjú láti lọ sí ibi iṣẹ́. Ó máa ń le, ó máa ń nira láti rí nǹkan ọ̀gùn nílú àwọn ọjọ́ báyìí. So ìdí tí mo máa ń ṣe ni pé màá tètè jí gbé, màá tètè jí láàárọ̀ láti múra. Màá sì tètè fi ẹsẹ̀ mi lé ọ̀nà ibi iṣẹ́. Màá rìn ní gbangba irú ìgbà yìí tó ṣe pé mo tètè gbéra lé. Mi ò ní gba kọ̀rọ̀ nítorí kí n mò lè ba pàdé àwọn jàǹdùkú aláilàánú, kí n mò lè pàdé wọn lọ́nà. Ọ̀nà tó jẹ́ gbangba, iná ni màá gbà. Màá sì máa tọ̀ ọ́ lọ. Torí pé màá mọ rí, màá rí pé kó tó di pé mo jáde nílé láti máa lọ sí ibi iṣẹ́ yìí, màá rí pé àwọn nǹkan igùn, àwọn nǹkan igùn wọ́n ti ń jáde, wọ́n ti ń lọ, wọ́n ti ń rìn káàkiri látara iná wọn tí wọ́n ń tàn lórùrọ. Yóò máa jẹ́ àǹfààní fún èmi náà láti lè kọjá lọ. Kò ní jẹ́ kí ẹ̀rù bá mi, kò sì ní jẹ́ kí ǹkan kan ṣẹlẹ̀ sí mi títí, títí tí màá fi dé ibi iṣẹ́ tí mò ń lọ. Báyẹn, iná ni ìrìnàjò láti lọ ibi iṣẹ́ mi ó sì máa ń jẹ́ ní ojoojúmọ́.

Ìgbà wo gan ní ó yẹ ká jí láti lọ sí ilé ìkàwé àti pé ìgbà wo gan ní ó yẹ kí á gbéra láti máa lọ sí ilé ìkàwé? Bákan náà ni pé ìta tún gbọ́dọ̀ bira wa léèrè ni pé ìgbà wo gan ni a ní láti béra àti kí ni nǹkan tí a nílò láti lọ sí ilé ìkàwé. Bákan náà ni pé kí gan ló máa ṣẹlẹ̀ gan tí a bá pẹ́ dé ilé ìkàwé. Ìdáhùn mi sí àwọn ìbéèrè yìí ò ní pé ìgbà tó tọ́ láti jí láti lọ sí ilé ìkàwé ò ní aago márùn-ún lówurọ̀. Ọmọlúàbí ènìyàn gbọ́dọ̀ ti dìde láti lọ mọ́ra láti lọ sí ilé ìkàwé. Nítorí pé ìkàwé ó jẹ́ ǹkan tó ní í ṣe pẹ̀lú ọ̀pọ̀lọ, ó jẹ́ ǹkan tó ní í ṣe pẹ̀lú ìmọ̀tótó, ó sì jẹ́ ǹkan tó ní í ṣe pẹ̀lú kí èèyàn dá pé gẹ́gẹ́ bí ọmọ ènìyàn. Nítorí náà láti lọ sí ilé ìkàwé, inú àwọn ǹkan tó yẹ kí ó ṣe dáadáa tí èèyàn kọ́kọ́ ṣe ò ní láti se ìpalẹ̀mọ́ láti múra. Ìmúra náà ó pín sí wẹ́lẹ́wẹ́lẹ́. Nínú ìmúra alákọ̀ọ́kọ́ ò ní pé èèniyàn gbọ́dọ̀ jì lówurọ̀ láti wẹ̀, láti pa ara, láti wọ aṣọ. Lẹ́yìn ìgbà tí èèyàn bá wọ aṣọ tán tí èèyàn ṣe lẹ́ yìí, ìgbà wo gan wà ní ó yẹ kí èèyàn lọ. Ìgbà tó yẹ kí èèyàn lọ sí ilé ẹ̀kọ́ ni ìgbà tí àsìkò ẹ̀kọ́ tó bá kù sì dẹ̀dẹ̀. Tí ó bá ṣe pé aago mẹ́jọ òwúrọ̀, iná ni ilé ẹ̀kọ́ ó máa n bẹ̀rẹ̀. In tí yàn kọ́kọ́ nílò láti mọ̀ ni pé ìgbà wo ni èèyàn fi máa gbéra, tí èèyàn fi máa rìn dé ilé ẹ̀kọ́. Ṣé èèyàn máa gun nǹkan ogun ni àbí èèyàn máa gbé ẹsẹ̀ láti lọ. Nítorí náà tí èèyàn bá ti ní ìmọ̀ nípa eleyìí, yóò fún èèyàn l'áǹfààní láti mọ ìgbà tó yẹ kí èèyàn gbéra láti lọ sí ilé ìkàwé. Bák-- bẹ́ẹ̀ ni pé nígbà tí èèyàn bá ti mọ̀ yìí, èèyàn ó tètè ṣe àsìkò èèyàn lọ́fìn, èèyàn ó tètè mọ ìgbà tó yẹ kí èèyàn jẹun, èèyàn ó mọ ìgbà tó yẹ kí èèyàn mo mí àti gbogbo àwọn ǹkan tó nílò pẹ̀lú ì lọ sí ilé ìkàwé. Ẹ̀, èèyàn ó ti gbé aṣọ rẹ̀ sílẹ̀, èèyàn ó ti lọ́, èèyàn ó ti jẹ kó máa dán, èèyàn ó ti ṣe ìmọ̀ra rẹ̀ dáadáa kó tó di pé tó bá ti ń kú bí i waká ti ka òun wẹ̀ láti lọ sí ilé ìkàwé. Tó bá jẹ́ pé aago mẹ́jọ ni ilé ìkàwé bẹ̀rẹ̀, nígbà tó bá di bí i aago méje, tí èèyàn dẹ̀ ti mọ̀ pé yóò gbayàn ní ọgbọ̀n ọ̀sẹ̀ ju láti dé ilé ìkàwé èèyàn. Látara bẹ́ẹ̀, èèyàn ó tètè ṣe gbogbo ǹkan tí èèyàn bá fẹ́ ṣe, èèyàn ó gbéra láti lọ sí ilé ìkàwé. Nínú ìbéèrè tún ni pé kí ni ìdí gan ta fi ń lọ sí ilé ìkàwé. Ilé ìkàwé ó jẹ́ ilé ẹ̀kọ́. Wọ́n dẹ̀ ní Yorùbá ní ẹni tí ò kẹ́kọ̀ọ́ kò le ní ìwà ìpàn-àpọ̀nlé ní àwùjọ. Ẹni tó bá ní ìwà àpọ̀nlé láwùjọ, òun náà ni ó máa jẹ́ kí àwùjọ ní àlàáfíà. Nígbà tí ọmọ bá lọ ilé ìkàwé, kì í ṣe pé ìwé lásán ni ọmọ ń kọ́ níbẹ̀. Ọmọ ó kọ ìwé, yóò kẹ́kọ̀ọ́, yóò kọ́gbọ́n. Nítorí náà kí àwọn òbí kí wọ́n tètè ṣe ni-- kí wọ́n tètè múra fún ọmọ láti lọ sí ilé ìkàwé. Nígbà tó bá ti kú bí i ọgbọ̀n ọ̀sẹ̀ ju tí àsìkò ó tò fún ilé ìkàwé, ni kan ti tètè jẹ́ kí ọmọ yìí kó wà ní ọ̀nà kí ó lè bá jẹ́ pé yóò rọrùn fún un nígbà tí ó bá dé ilé ẹ̀kọ́ náà.

Ẹ kú àkọ́kọ́ yi ó. Ni òní mo fẹ́ ṣe àfihàn ọ̀nà tí mò máa ń gbà láti lè ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi. Kì í ṣe ti ìgbéràga, kì í ṣe ti ìgbéràga àbí kí èèyàn lè ṣe kí àwọn èèyàn mọ̀ pé mo tó bẹ́ẹ̀ àbí nítorí pé mo jẹ́ èkèèké èèyàn àbí nítorí pé mo sá fẹ́ fi hàn pé èmi náà jẹ́ ǹkan. I ni mò fi ń ṣe ọjọ́ ayẹyẹ mi? Ṣùgbọ́n nítorí ìdùnnú tó wà níbẹ̀ ni. Ẹ jẹ́ kí n fi ṣe, ẹ jẹ́ kí n fi hàn yín kí n ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀nà tí mò máa ń gbà láti fi ṣe ayẹyẹ náà. Àkọ́kọ́, ohun tí ó máa ń fún mi ní ìdùnnú jú ní ọjọ́, ọjọ́ ìbí mi ni pé màá ṣe sùúrù, màá dákẹ́, màá dá wà lẹ́mi nìkan ní ẹni tó ń ronú, lẹ́ẹ̀ni tó ń ronú padà sẹ́yìn. Màá wò ó ní òwúrọ̀, màá sinmi, màá mú ife, ife tií màá mú, màá mú ìwé mi, ìwé kọ̀ọ̀kan pamọ́ sí mi. Àti pé nígbà tí òòrùn kó tó gun àtàrí, màá ti tètè jí, màá bìra mi lérè pé ní ọdún yìí tí mo tún ti lékún si, kí ni ǹkan tí mo tún ti gbé yẹ̀ wò? Kí ni ibi tí mo tún ti tẹ̀síwájú? Kígan ni, ẹ́, ẹ̀kọ́ yìí, kí ni ǹkan tó kọ́ mi? Ní ọjọ́ ìbí mi tó lọ, màá kọ gbogbo àwọn nǹkan tí mo ti ní ìṣòro, gbogbo àwọn nǹkan tó jẹ́ bí ìdàmú, ìjàmbá tó ti ṣẹlẹ̀ sí mi ṣẹ́yìn, àwọn nǹkan tó yẹ pé mi ò fẹ́ jẹ́ kó tún ṣẹlẹ̀ nínú ọdún tuntun. Màá wá wò pé ṣé ọdún yìí tí mo tún fi lékún si, ṣe mo ti rí àwọn nǹkan yìí yan ju àbí mi ò tí ì rí i yan ju? Ni, nígbẹ̀yìn ní alẹ́, màá tún wò, máa wò gbogbo àwọn nǹkan yìí papọ̀. Mà á gun sórí lẹ́kùn rẹ́rẹ́. Mi ò ní sáré, mi ò ní wà níbi tí ariwo wà. Ẹ̀mí nìkan pẹ̀lú ìròònù mi. Màá fi ọpẹ́ fún Olúwa. Mà á, mà á sì fi àgò sí àkókò tí ó lè tètè jí mi láti fi lè rán tí nígbà tí àgò méjì là báa lu kí n lè rán ti àkókò ọjọ́ ọdún mi. Elé yìí kì í ṣe, ẹ́, ọjọ́ ọdún lákàntí jẹ kééki kì í ṣe ọjọ́ ọdún lákàntí pé àwùjọ láti lè jẹun àbí láti rẹ́rìn-ín. Ohun tí màá kọ́kọ́ ṣe ni pé màá fi ọpẹ́ fún Olúwa, màá yin Olúwa lógo, mà á kí i fún, ẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tó ṣe pé àjọ jẹ́ akẹgbẹ́, tó yẹ pé wọ́n ní àǹfààní láti di àsikò tí èmi dì. Màá fi ọpẹ́ fún Olúwa, mà á sì bẹ Olúwa pé nínú àánú rẹ̀ kó fún mi láǹfààní láti lo ọ̀pọ̀ ọdún láyé. Lẹ́yìn náà mà á mú àwọn ènìyàn tí ó súnmọ́ mi, màá pè wọ́n láti wá bá mi yọ̀. Mà á kó àwọn fámílí mi, àwọn ẹbí mi, àwọn ará mi, mà á se nǹkan jíjẹ ní bùnkẹ́lẹ́ gẹ́gẹ́ bí a ṣe ń ṣe nilu wa, mà á ṣe fún wọn. A sì jọ̀ ṣe àjọyọ̀ náà ní ti ìdùnnú àti ti ẹ̀rín. Ṣùgbọ́n ọ̀nà tí mò máa ń gbà láti jẹ́ kí n lè rán ti kini ni pé tó bá di irọ̀lẹ́ ọjọ́ náà, mà á tún wá àwọn bì ayẹyẹ lọ tá lè lọ bóyá bí ibi tí a ti lè gbá bọ́ọ̀lù àbí ibi ta ti lè sáré àbí ibi ta ti lọ wo, a, tá tí lọ wo, tá tí lọ fún ojúlónjẹ tó yẹ pé a wò bá àwọn èèyàn ṣe n se òṣèré. Àwọn nǹkan yìí yóò jẹ́ kí n rán ti gbogbo àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ nígbà tí ọdún mi yóò fi tó. Èyí ni ọ̀nà tí mò máa ń gbà láti ṣe ayẹyẹ mi. Kí Olúwa ko je kí a má ṣe ọ̀pọ̀ ọdún ní ayé.

Mo nífẹ̀ẹ́ ìbéèrè yìí púpọ̀ nítorí pé ìbéèrè náà o dá lórí oúnjẹ. Sẹ́bí a mọ̀ pé oúnjẹ náà ni ohun ẹ̀mí fún ara. Nígbà tí Ọlọ́run bá ti fún ẹ̀mí ní àlàáfíà tán, ǹkan tó kù tí ó jẹ́ kí àlàáfíà yìí kí ó lọ tó ṣe dáadáa lára, òun náà ni láti jẹ oúnjẹ dáradára. Mo nífẹ̀ẹ́ oúnjẹ púpọ̀, mo fẹ́ràn rẹ̀. Oríṣìíríṣìí oúnjẹ de ni mo máa ń jẹ. Oúnjẹ, ó jẹ́ ǹnkan tó ṣe pé èèyàn gbọ́dọ̀ máa jẹ dáadáa nítorí pé òun náà ni ọ̀ṣọ́ ayé. Ẹni tó bá lówó tí kò jẹun àbí n torí pé iṣẹ́ kò gbà á láyè láti jẹun, Ọlọ́run máa jẹ kó jẹ́ pé owó tí ó yẹ kó fi máa jẹun, èè àìsàn tó jẹ pé ó lè ṣe ẹni láì jẹun, n ni yóò padà fi tọ́jú. Nítorí náà ní ilé tí èmi o ti wá, ǹnkan àkọ́kọ́ tí wọ́n máa ń gbà á lá níyànjú òun ni pé gbogbo ipò pípò tó bá le wà láyé, gbogbo nǹkan kí nǹkan tí ò bá mọ̀ ṣe, gbogbo nǹkan tí nǹkan tí kò bá mọ̀ sí ọ, o lè máa dọ́wọ́ lónìí, o lè máa ní ara. Ṣùgbọ́n ẹni tí Ọlọ́run bá ti yọ jíjẹ àti mímu kúrò nínú ìṣòro ayé rẹ̀, ìṣòro ayé rẹ̀ ó ti bíyà, ìṣòro ayé rẹ̀ ó ti, ó ti bíyà dé àsìkò kan náà. Nítorí náà nínú àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù láti máa jẹ, méjì ni. Ìkan n ni wọn pè ní ìrẹsì tí àwọn elédè Gẹ̀ẹ́sì tí wọ́n máa ń pè ní rice. Rice yìí tó jẹ́ ìrẹsì ó gbajúgbajà ní gbogbo ayé. Kárí, ǹnkan àkọ́kọ́ tí mo fẹ́ràn nii. Bákan náà ni pé mo fẹ́ràn láti jẹ ìrẹsì yìí pẹ̀lú ẹ̀wà tí àwọn ẹni Gẹ̀ẹ́sì tí wọ́n ń pè ní beans. Ọ̀nà láti ṣe, à, ọnà láti ṣe ìrẹsì yìí ó yẹ mi púpọ̀ nítorí pé òun náà ni mò ń jẹ ju. Tí mo bá fẹ́ sè ìrẹsì, màá-- tí n ba fẹ́ sè ìrẹsì, màá kọ́kọ́ gbé apẹ̀ mi si órí iná. Màá, màá dáná àrọ̀. Tó bá ṣe pé iná àrọ̀, èèyàn lè lo iná àrọ̀, èèyàn lè lo iná igi, èèyàn lè lo iná àtùpà, iná stove, èèyàn lè lo iná gas. So tí n bá ti, tí n bá ti gbé, tí n bá ti taná sí àrọ̀ mi tí mo kó igi síbẹ̀ àti àwọn ǹnkan èrò tó lè jẹ́ kí ó taná, màá gbé apẹ̀ mi sórí iná, màá fi omi si. Nígbà tí ó bá kù díẹ̀ kí omi hó, màá mú ìrẹsì mi, màá fi sínú abọ́, màá fọ́nù, màá fọ dáadáa. Nígbà mìíràn tí torí àwọn, ẹ́ẹ́, starch tó máa ń wà n bẹ̀, màá fi, màá fi iyọ̀, màá fi fọ dáadáa, màá wá dà á si órí iná. Mi ò ní ti fi iyọ̀ si nítorí pé tí èèyàn bá fi iyọ̀ si, ó máa ń jẹ́ kí oúnjẹ tètè jinná, kò sì ní jẹ́ kí oúnjẹ náà kó wu dáadáa dé ibi kan tí, ibi tí èèyàn fẹ́ jẹ́ kí ó wù dé. Nítorí náà nígbà tó bá tó àkókò tó yẹ kí n fi iyọ̀ si, màá fi iyọ̀ si. Ṣùgbọ́n mi ò ní jẹ́ kí omi náà gbẹ mọ́ oúnjẹ náà lórí. Tó bá ti, tí n bá ti rí pé oúnjẹ náà ti rọ̀ dáadáa, màá sọ̀ kalẹ̀, màá sì, màá da omi ro kuro lára rẹ̀. Màá gbé apẹ̀ mi sórí iná, màá fi epo sí i, màá sì mú ata tí mo ti lọ̀, màá fi síbẹ̀, màá fi iyọ̀, maggi, ẹ́, àti àwọn ǹnkan èròjà mi tí ó máa ń jẹ́ kó oúnjẹ dùn bí i maggi ohun ìsebẹ̀ tí Yorùbá ń pè ní ohun ìsebẹ̀, màá fi sórí iná. Ẹja tí n ba ni ẹja, tó bá ṣe pé ẹran náà ni mo ní. Ìgbà mí, mo lè má ni ẹja nílé, mo dè le mo ní ẹran nílé, mo lè mú ẹyin tí àwọn eléèbo ń pè ní egg, màá fi si, màá dẹ̀ wá ìgbà mí tí n bá fẹ́ jẹ́ kí ó dùn dáadáa. Àwọn ẹja gbígbẹ tí wọ́n ń pè ní stock fish, màá fi wọn sii. Tó bá ti dín dáadáa tó ti lóbi ìsẹ́jú ọgbọ̀n ni orí iná, màá sọ̀ kalẹ̀. Oúnjẹ ti jinná niyẹ́n. Màá gbé ìrẹsì mi, màá bù sí inú abọ́, màá sì bu ata le lórí. Oúnjẹ yìí òun ni mo fẹ́ràn jù, òun náà ni mò ń dé ń sè jù ní gbogbo ìgbà. Ẹ ṣeun.

Àwọn ohun tí mo fẹ́ràn ní orí pizza, òun n nà ni àwọn n tí ó máa ń wà ní orí rẹ̀ tí wọ́n ń pè ní sauce. Mo fẹ́ràn kí ẹja wà lórí rẹ̀, mo fẹ́ràn kí ó ní àlùbọ́sà, mo fẹ́ràn kí ó ní Irish potato, mo sì fẹ́ràn kí ó ní ata nínú, kí awọ rẹ̀ kó máa dán, bí mo sì fẹ́ràn kí pizza mi kó rí nìyẹn.

Nínú ètò ìdárayá tí mo fẹ́ràn sì jù lọ́pọ̀lọpọ̀ mẹ́ta ni. Àkọ́kọ́, ó ní gbígba bọ́ọ̀lù tí à ń pè ní football. Èkejì, ó náà ni sísá eré. Ẹ̀kẹta, ó ní gbígba ayò aláfọwọ́gbá. Ètò ìdárayá yìí ó ṣe kókó púpọ̀ nítorí pé ó máa ń dára fún ara lọ́pọ̀lọpọ̀. Ó máa ń jẹ́ kí ara kò gbó sákasáka. Ó sì máa ń fún ara láńfààní láti ní àlàáfíà láti ṣe gbogbo nǹkan tí èèyàn bá fẹ́ ṣe. Nítorí náà ní òwúrọ̀ ọjọ́ àìṣiṣẹ́, ní ọjọ́ Saturday àti ọjọ́ ìsinmi. Ọjọ́ méjèèjì yìí máa gbéra, máa lọ sí ààyè ìdárayá. Máa-- ìbí ààyè náà ó pín sí ọ̀nà tó pọ̀. Ó ní ààyè tó ṣe pé àwọn èèyàn tí máa ń sáré, ó ní ààyè tó ṣe pé àwọn èèyàn tí máa ń gbá bọ́ọ̀lù-ẹlẹ́sẹ̀, ó sì ní ààyè tóyẹ́ pé àwọn èèyàn tí máa ń gbá ayò aláfọwọ́gbá. Màá kọ́kọ́, tí màá kọ́kọ́ dá ààyè yìí, mà á kọ ibi bẹ̀. Ibi bẹ̀ rẹwà. Ó jẹ́ ibi tó jẹ́ pé ó lè tọ dáadáa tí ó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn iná ni wọ́n máa ń fẹ́ràn láti wá síbẹ̀.

Ọpọ̀ igbà, nná ni mo máa ń fọ ọwọ́ lójumon. Màá fọ ọwọ́ mi lẹ́ẹ̀mẹta ní ìgbà tí mo bá kọ́kọ́ jí ní owurọ̄. Lẹ́yìn ìgbà tí mo bá fọ tán ní ẹ̀ẹ́mẹta, màá fọ ọwọ́ mi nígbà tí mo bá fẹ́ kírun láti sìn olúwa mi. Nígbà tí mo bá fẹ́ jẹun, màá fọ ọwọ́ mi. Kì í ṣe ìgbà tí mo bá fẹ́ jẹun nìkan, gbogbo ìgbà kí ìgbà tí mo bá fẹ́ mú ǹkan lọ sí ẹnu, nná ni mo máa ń fọ ọwọ́. Nígbà tí mo bá dáwọ́ tẹ́lẹ̀ tí mo wọ ilé ẹ̀gbin tí mo ṣe ǹkan igbọ̀nṣẹ̀. Lẹ́yìn ìgbà tí mo bá jáde, màá fi ọṣẹ fọ ọwọ́ mi. Nígbà min máa lo ìyẹ̀pẹ̀ láti fi fọ ọwọ́ mi kí ó le bá mọ dáadáa. Mo máa ń ṣe èyí ní òrèkóòrè. Ìgbà tí mo moń fọ ọwọ́ mi lójúmọ́ ó pọ̀. Ní ìgbà tí o bá di ìyálẹ̀ta tí mo tún fẹ́ sin Ọlọ́run mi, mo máa sin Ọlọ́run mi ní kòkèèrè ju bí ẹ̀ẹ̀mẹjẹ ní ojúmọ́. Tó sì jẹ́ pé gbogbo ìgbà kí ìgbà tí mo bá fẹ́ sin Ọlọ́run mi, nná ni màá fi fọ ọwọ́ mi nù. Màá sì kó tó di pé màá bẹ̀rẹ̀. Bákan náà, ní bií ẹ̀ẹ́mẹta tí màá jẹun lójúmọ́ náà, màá tún fọ ọwọ́ mi nù. So lápapọ̀ ìgbà tí mò ń fọ ọwọ́ mi nù kò din ní ìgbà mẹ́wàá. Kí ni àǹfààní fífọ ọwọ́ gan-an? Ìfọwọ́ jẹ́ ǹkan tó ṣe pé ó ṣe pàtàkì fún ẹ̀dá láti mójúto. Nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni a ti fi ọwọ́ kàn. Tó jẹ́ pé àwọn, àwọn àìsàn olóró o ti wà pẹ̀lú. Àwọn àìsàn tí a lè fojú rí. Ní fọ̀ ní ojú afẹ́fẹ́ tó jẹ́ pé a ń fọwọ́ kó. Imín látara e mọ̀n mú àwọn ǹkan tó rẹ́ pé ó ti tọwọ́ọ́dọ́rọ́ bí owó. Owó tí o gbà nígbà tí èèyàn lọ rajà. Àwọn bí àwọn fóònù wa, ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Àwọn ǹkan mìíràn mìíràn mìíràn tó rẹ́ pé ó ti wà nílẹ̀. Tó ṣe pé àwọn àìsàn olóró ti lè balẹ̀ lórí, àwọn àìsàn àwọn ǹkan olóró ti lè balẹ̀ lórí. Tó jẹ́ pé àwa a ní ìmọ̀, a ni rínànrí. So, láti fọwọ́, o jẹ́ àǹfààní láti fi lè mú àwọn ǹkan kúrò. Gbogbo ìgbà k'ìgbà tí èèyàn bá ti ń fọwọ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀ jìnà sí àìsàn. Ní ilẹ̀ Yorùbá, a ka ìfọwọ́ ní gbogbo ìgbà lórèkóòrè. Ẹ̀e, ní òrèkóòrè ni ǹkan tó jẹ́ pé ó ṣe ara láǹfààní. Gẹ́gẹ́ ju lọ, nígbà tí èèyàn bá fẹ́ jẹun àbí ìgbà tí èèyàn bá fẹ́ mú ǹkan lọ sẹ́nu. Nígbà tí èèyàn bá tún fẹ́ sùn náà, ó dáa náà kí èèyàn tún fọ ọwọ́ èèyàn. Nítorí pé èèyàn o mọn ibi tí èèyàn ó fọwọ́ èèyàn dé lóru. Nígbà tí èèyàn bá ń sùn, ọwọ́ máa ń rìn sí oríṣìíríṣìí ààyè. Bí kí èèyàn mú lọ sójú, kí èèyàn mú lọ sínú, kí èèyàn mú lọ sí ojú ara. Ọwọ́ yìí ó lè ti kó, ó lè ti fi àwọn ǹkan bí àìsàn lórí, ó ti lè ba l'órí ọwọ́. Tí èèyàn ò bá tètè sì'nú nígbà tí èèyàn bá fẹ́ sùn, ó lè jẹ́ ǹkan tó lè kóba àgọ́ ara. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ní àtẹ̀yìnwá, mo ní nígbà tí èèyàn bá jí náà, àǹfààní tó fi ṣe dandan nígbà tí èèyàn bá jí ni pé nígbà tí èèyàn ń sùn, èèyàn lè ti kọ́ ọ̀bọ àwọn ààyè tí mo sọ yìí. Ó lè ti kọ́ ọ̀bọ inú abẹ́ láti fi mú ǹkan ọmọkunrin èèyàn. Ẹ̀yàn lè ti kọ́ ọ̀bọ ojú ara èèyàn láì mọ̀ nígbà tí èèyàn ń sùn lọ́wọ́. Fífọ̀o nu nígbà tí èèyàn bá jí ó tún jẹ́ ìmọ̀tótó ara. Ó sì ni ìmọ̀tótó ini ohun àìsàn gbogbo. Láìní ìmọ̀tótó, èèyàn sún mon arùn ju ǹkan mìíràn lọ. Nítorí náà ìmọ̀tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ilé yìí ni orin tí wọ́n fi kọ́ wa ní àti ìgbà tí àwa ti wà ní èwe. Kí olúwa má fi àìsàn ṣe ọ̀rẹ́ wa. Kí olúwa má jẹ́ kí àìsàn bá wa dọ́gba. Kí àìsàn má bá wa, kó má dà wa ní àgbàdá nù. Ọ̀nà láti fi lè bọ́ nínú àwọn iṣọro yíi náà ni láti máa fọ ọwọ́ wa dáadáa ní gbogbo ìgbà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran ìrìn àtẹ̀gùn, ẹ kú ìwòye ẹ̀yin ará. Mo níìfẹ̀ sí ìrìn àtẹ̀gùn púpọ̀ gan. Ó ní, à, nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá, tí mi ò bá ṣe nǹkan kan tí mo ti parí iṣẹ́ àbí ijọ́ tí ó bá jẹ́ ijọ́ sìn mi. Nítorí pé mo jẹ́ akẹ́kọ̀ọ́ ọmọ ilé ẹ̀kọ́ physics tó sì jẹ́ pé mo máa ń ṣiṣẹ́ tópọ̀ lórí ìjókòó, látara ìṣe àyẹ̀wò fídíò mi, ìṣe ìyàwòrán, tíṣe coding àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tí mo bá ti jókòó tó pẹ́ ju ẹ̀yìn, ó máa ń sábà rọ̀ mí. Nítorí náà, mo máa ń nífẹ̀ẹ́ láti lọ ṣe eré ìfarayà pẹ̀lú ìrìn láti ìletò kan sí ìletò mi. Ni òróró, ó máa ń gbà mí ní, à, gẹ́gẹ́ bí, ó máa ń gbà mí ní kò díní ọgbọ̀n sí, ọgbọ̀n tí mo fi máa ń rìn ìrìn afáralókun láti ilé tí mò ń gbé lọ sí ìletò mi. Nígbà mìíràn, mo máa ń ṣe ní eré sísá. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọgbà ìjọ ìsinmi nìkan, òní mo máa ń sá eré tí mo máa ń ṣe tá ń pè ní jogging. Tọ̀ ọjọ́ ìsinmi nìkan ni mo máa ń ṣe elè yìí. Ṣùgbọ́n ní àwọn ọjọ́ láṣán, mo máa ń rìn ní àárọ̀ kùtùkùtù lọ sí ibi, à, tí màá ti ṣe ìrìn afáralókun yìí. Màá dẹ́rìn dáadáa gan títí, títí, tí màá fi máa làágùn lára mi, tí màá sì wípé ó ti, ó ti fún mi ní, à, àlàáfíà fún ọjọ́ náà. Bákan náà, nígbà mi, èmi àti àwọn èèyàn mi, èmi àti àwọn ọ̀rẹ́ mi a máa ń fẹ́ran láti rìn lọ sí ààyè tó jìnà nígbà tí a bá wà papọ̀. Nítorí pé lílọ wa ó máa ń fà á, ó máa ń fà kí a lè sọ ìtọ́pọ̀nú ọ̀rọ̀. Nígbà mi a máa ń pe àpéjọ láàárín ara wa tí a sì máa ń fẹ́ran láti jọ́ jẹ́ pé àpéjọ yìí yóò jẹ́ ibi tí a máa gbé ẹsẹ̀ wa tá a máa fi rìn lọ síbẹ̀. Látara bẹ́ẹ̀, a ní ànfààní tó pọ̀ láti sọ nípa gbogbo ohun tí a ń gbé ṣe nínú ayé. Ẹni kíní yóò sọ ohun tí ń ṣẹlẹ̀ sóun bóyá èyí tó dáa bẹ̀ ni àbí èyítí ò dáa bóyá èyí tó kù díẹ̀ káà tó ni àbí èyí tó ti rí ibi yanjú á sì gbèyẹ̀wò láàrin ara wa lé yìí ó máa ń gba bí i wákàtí méjì níbi ẹẹ́kan láàárín ọ̀sẹ̀, ẹẹ́kan láàárín ọ̀sẹ̀. Iná ni a máa ń ṣe elè yìí. Ìrìn, ìrìn fún àtẹ̀gùn ó jẹ́ nǹkan tó ṣe dándán fára, féto ara kí àlàáfíà kó lè jọba nínú ara. Ẹnikẹ́ni tí ó bá ń ṣe ieé yìí yóò ní àlàáfíà. Pàápàá jùlọ nígbà tó ye ó bá ń di ọjọ́ ogbó. Nítorí pé gbogbo nǹkan tí èèyàn bá ń ṣe léwé, ìgbà tó bá dojọ́ ogbó n lèèyàn tó món gbẹ̀san rẹ̀. Ẹni tí ó kàn ń fi ara ṣiṣẹ́ tó ń wò pé mo lè ṣe, mo lè lo òkè, mo lè lọ ṣàlẹ̀, mo lè lo odò. Èmi ni, òun náà ni lónìí, òun ni lánàá, òun ní ń ṣe gbogbo nǹkan alágbára. Nígbà tí àgbà bá dé tó bá di ojóogbó, yóò kábà mọ́. Nítorí pé àwọn aya ara rẹ̀, àwọn ẹ̀yà ara rẹ̀ wọ́n á tètè dà sílẹ̀. Ṣùgbọ́n ẹni tí bá ń ṣe ìrìn afáralókun, ìrìn àtẹ̀gùn tó ń láwọn àsìkò tọ́ yẹ pé kò bá fi ṣiṣẹ́ tó ń mójú tó dáadáa yóò ṣe láǹfààní. Kódà ní ìsìn kọ́ nìkan bó ti, yóò tún ṣe láǹfààní títí di ojú ogbó ẹni. Nítorí náà, ẹ̀yin ará ìrìn afáralókun, ìrìn àtẹ̀gùn òun ni ó dára jù láti máa ṣe ní ẹ̀ẹ̀kọ̀kan táa bá ti ẹ lè ṣe lójúmọ́. A gbọdọ̀ mọ̀ bíyànjú láti ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀, ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ dára pọ̀. Tí ẹ bá wá ṣe ṣe lẹ́ẹ̀mejì lọ́sẹ̀, ó ti ẹ wa kéré jù ẹẹ́kan lọ́sẹ̀, yóò dára fún wa.

Ẹ kú wòyi, kí ni kókó ìròyìn yìí gan tá n sọ yìí? Kí gan sì ni àwọn tí ó ń gbọ́ ìròyìn? Bẹ́ẹ̀ sì ni, kí ni àwọn nǹkan tí a ń sọ sínú ìròyìn tí àwọn ènìyàn fẹ́ gbọ́? Àti pé ọ̀nà wo gan ni a ń gbà láti kọ ìròyìn? Ilé yìí ni ìdáhùn mi lórí àwọn ọ̀rọ̀ yìí. Ẹ kú, ẹ, mà á kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ láti jẹ ká wò kí ni àwọn nǹkan tó jẹ mọ́ ìròyìn níbi iṣẹ́ kí láwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú rẹ̀. Ṣé a nílò rẹ̀ ni àbí a nílò rẹ̀? Ìdáhùn sí ilé yìí ni pé, bẹ́ẹ̀ ni, a nílò láti máa kọ ìròyìn ní ibi iṣẹ́. Nítorí pé òun ni yóò jẹ ká mọ ibi tí a bá iṣẹ́ dé. Yóò jẹ ká mọ nǹkan tó sì tànkú tí ọ̀yẹ́kadì sọ rẹ̀. Bó ti è lé jẹ pé gbogbo àwọn ìròyìn yìí wọ́n ti ń ka lẹ̀ ń sọ tí gbogbo èèyàn sì ń gbọ̀. Tó ṣe pé gbogbo èèyàn ló ń gbọ̀. Ka kọ́kọ́ sọ̀rọ̀ lórí ìsọ̀ dáadáa náà nínú ìròyìn. Elé yìí ní í ṣe pẹ̀lú kí èèyàn lè gbọ́ ọ̀rọ̀ dáadáa, kí èèyàn sì lè to ọ̀rọ̀ papọ̀ bó ṣe yẹ kí èèyàn tó papọ̀. Ẹ̀rọ̀ kan náà ni pé èèyàn gbọdọ̀ mọ ètò ìkọ ìròyìn. Látara pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ìní òun máa ma lọ nígbà tí èèyàn bá ń ṣe, tí èèyàn bá wà níbi iṣẹ́ tí à ń ṣe àjọpọ̀ bóyá bí meeting tí à jọ ń ṣe ìjíròrò papọ̀. Ẹni tí làákàyè rẹ̀ tí ó kò bá pé kò ní mọ ìyàtọ̀ nínú ọ̀rọ̀ àwàdà àti ọ̀rọ̀ tó ní kókó tó ní í ṣe pẹ̀lú ibi iṣẹ́. Látara bẹ́ẹ̀ ló fi ṣe pé ó ṣe dandan kó jẹ pé ẹni tí yóò kọ ìròyìn yóò jẹ́ ẹni tó ní làákàyè. Yóò mọ ìgbà tó yẹ kó kọ ọ̀rọ̀, yóò dẹ̀ mọ ìgbà tí ọ̀yẹ́ kí ó jẹ́ kí ọ̀rọ̀ kọjá. Yóò mọ nǹkan tó jẹ́ kókó inú ìwé ìròyìn gan gan. Pàtàkì ìkọ ìròyìn òun ni láti lè rántí àwọn nǹkan tó ti re kọjá ní gééregé bó ṣe jẹ́. Látilè ìròyìn yìí, ó nílò kí a gbọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà. Kò má jẹ́ pé ẹ̀kan náà ni a máa máa kọ gbogbo ọgbà tí a bá ti ní àjọpọ̀ papọ̀. Iná ni a gbọdọ̀ mọ̀ ní a, ni a gbọdọ̀ máa kọ wọ́n papọ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé láti lè, láti lè jẹ́ kí ìròyìn náà kó duró dáadáa. Gẹ́gẹ́ bí mo ṣe sọ sẹ́yìn pé ẹni tí ó gbọdọ̀ mọ̀ ọ́n kọ ó gbọdọ̀ jẹ́ ẹni tó dá ṣáká. Ẹni tó jẹ́ pé ó tún ti tẹ̀síwájú nínú ìrìnàjò ayé. Ó ti mọ ń tí ń jẹ́ ìrànlọ́wọ́. Ó mọ ń tí ń jẹ́ ìràpadà. Ó mọ ìní tí ń jẹ́ àyíníìké. Ó mọ àdádúró, ó sì mọ ète e. Iru ẹni bẹ́ẹ̀ tó mọ gbogbo àwọn nǹkan yìí yóò ní àǹfààní dáradára láti lè kọ ìròyìn tó rẹwà. Tó ṣe pé tí wọ́n bá kàá sẹ́ ti ẹni tí ó wà níbí ìròyìn, òun gan yóò rò pé ṣé ó sì dáyín lójú pé nǹkan tí wọ́n sọ níbí ìròyìn rè. Nítorí pé yóò jẹ́ ìyàlẹ́nu torí pé òun iṣẹ́ tí ẹ níbí ìròyìn, ẹni láti de kókó ọ̀nà ìròyìn kó de mọ́lẹ̀ kí ọmọ jẹ́ kí ǹkan kan kọ́bọ̀ láì kọjá ara rẹ̀. So nítorí náà, mà á gba níyànjú fún gbogbo ẹnikẹ́ni tó bá ní ilé iṣẹ́ kí àwọn ó ní ẹni tí yóò máa kọ ìròyìn fún láti fi lè máa mọ ibi tí iṣẹ́ dúró àti n tó kú kí wọ́n fẹ́ ṣe.

Eku dédé ìwòyí ẹ̀yin ara. Lónìí, máa fẹ́ràn láti ṣe àlàyé ìdí tí ènìyàn àbí ilé iṣẹ́ tí wọ́n gbọdọ̀ gun ọkọ̀ akẹ́rù fún ìrìnàjò àbí fún ǹkan mìí tí ó jọ ní ààyè tó ní, tó, ààyè tó jẹ pé ó lẹ́tọ̀ àbí ibi tí wọ́n ti nílò rẹ̀. Ìbéèrè yìí ó jẹ́ ìbéèrè tó gbajúmọ̀, ìbéèrè tó, tó dẹ nilárí ni. Ó sì tún jẹ́ ìbéèrè lórí, à, ọkọ̀ gigun àti ọkọ̀ kikó ẹrù. Ǹkan àkọ́kọ́ tó ṣe pàtàkì, òní kí ẹ̀yin gbọ́ ye àsìkò àti ìgbà tó yẹ kí èèyàn kó ẹrù, àsìkò tó yẹ kí ẹ̀yàn sì gun ọkọ̀ akẹ́rù. Ní àkọ́kọ́, èro, èro láti gun ọkọ̀ akẹ́rù fún kíkó ẹrù, ó máa ń ṣẹlẹ̀ nígbà tí ó bá nílò rẹ̀, ta bá nílò rẹ̀. Eléyìí jẹ́ pé ọkọ̀ tá ń pè ní lọ́rry, bóyá ọkọ̀ tí wọ́n fi ń kó igi àbí àwọn ǹkan mìi àti àwọn irú ọkọ̀ mìí tó yẹ pé ọkọ̀ gígé bí tí wọ́n ń pè ní pickup, òun náà jẹ́ ǹkan tó jẹ pe à le tun fi kẹ́rù láti fi lè kó lọ sí ààyè tí wọ́n ti nílò rẹ̀. Àbí irú ọkọ̀ mìíràn, ó máa, eléyìí látara ibi ta ti nílò rẹ̀. A máa mọ irú eyi ta fẹ́ lò látara ǹkan ta bá fẹ́ kó. Tó bá yẹ pé n ta fẹ́ kó kì ṣe ǹkan tó kọ̀, tí ó sì jẹ́ pé kì ṣe n tó jìnà, àwọn irú ọkọ̀ tí wọ́n fi ń kó ènìyàn, òun náà, òun ò ṣeé lò láyé náà. Ṣùgbọ́n tó bá ṣe pé ẹrù tó tóbi, bóyá wọ́n fẹ́ kó àpò ẹ̀wà ọgọ́rùn-ún láti ìletò kan sí ìletò kan, fà'pẹ́rẹ́ èèyàn fẹ́ kó ẹ̀wà ọgọ́rùn-ún, àgbàdo báàgì, àgbàdo àpò ọgọ́rùn-ún àti jẹ́ró àpò ọgọ́rùn-ún, èèyàn fẹ́ kó wọn láti bóyá ilẹ̀ Arẹwà lọ sí ilẹ̀ Yorùbá àbí ilẹ̀ Igbo, irú ọkọ̀ tí ó máa le kó ọkọ̀ yìí ó jẹ́ ọkọ̀ ńlá. Ọkọ̀ ńlá ó nílò níbi ibẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ilé iṣẹ́ nlánlá tí wọ́n bá ti ń lo àwọn ǹkan tó ní ṣe pẹ̀lú kẹ́rù kẹ́rù, wọ́n máa nídi ọkọ̀ nlańlá láti fi lè máa kó àwọn ǹkan ẹrù yìí tó fi jẹ́ pé ọkọ̀ náà yiò lè lálàáfíà, yiò lè pẹ́ láyé, kò ní tètè bàjẹ́. So, ǹkan tó tún ṣe pàtàkì, ì ná ni pé ẹ̀eyàn gbọdọ̀ wo ààyè tí eẹ̀yan ń gbọ́ wà láti lè mọ̀ bóyá ọkọ̀ yìí ó lè gba ibẹ̀ kọjá. Nítorí pé àwọn ọkọ̀ ni ńlá mìíràn wọ́n, wọ́n tóbi débi pé ààyè tí a fẹ́ gbé wọn gba kò lè gba ibẹ̀. So, a gbọdọ̀ lọ wo ọ̀nà tí a lè gba láti fi lè kó ẹrù wa kọjá. Ọ̀nà tó ṣe pé ó wà fún àwọn ọkọ̀ ni ńlá tí wọ́n ṣe, tí ìjọba ṣe ní ìletò fún wọn láti fi lè kó ẹrù. Ní, à, ìparí, gbogbo ènìyàn àbí ilé iṣẹ́ gbọdọ̀ béèrè fún ọkọ̀ akẹ́rù nígbà tí wọ́n bá nílò rẹ̀, ní àsìkò ìgbà tí ó bá sì wà ní, eh, tó bá sì wà ní ṣíṣí sílẹ̀ tí wọ́n fún wa láǹfààní láti lò. Bákan náà ni pé o gbọdọ̀ lò ó pẹ̀lú àwọn òfin tí ó so mọ́ ọkọ̀ ni, ọkọ̀ ni ńlá láti lò kí o lè bàjẹ́ sí ìrọ̀rùn bó ti jẹ́.

Ẹ kú ìwòyí ẹ̀yin ara. Íṣe ìdúnàádúrà ọ̀nà wo ni a ń gbà ṣe? Kí de ni ìdí tí a gbọ́dọ̀ ṣe ìdúnàádúrà àti pé ìgbà wo gan-an ni ìdúnàádúrà? Ibo ni ó ti máa ń lọ̀? Ìdáhùn mi sí ìbéere yìí ò ní pé ìdúnàádúrà ò ní láti bá ó ní ṣe pẹ̀lú olùtajà àti olùrajà láti ṣe àgbéyẹ̀wò lórí ọjà tí ó fẹ́ rà tàbí ọjà tí ẹni tí ó ń tajà tó fẹ́ tà. Bákan náà ni pé ìdúnàádúrà kò sí ibi tí kò tilẹ̀ ti ṣẹlẹ̀. Ó lè ṣẹlẹ̀ nínú ọjà, ó lè ṣẹlẹ̀ ní àdúgbò nítorí pé a rí àwọn tí wọ́n ń tajà ní àdúgbò. Ó dẹ̀ le ṣẹlẹ̀ ní orí afẹ́fẹ́ nítorí pé a ná àwọn kan tó sẹ pé wọ́n ń tajà boya lórí WhatsApp ní Telegram ní àti àwọn irúfẹ́ ọ̀nà mìín láti fi tajà tí wọ́n ń pè ní online market l'ebo. Ìdúnàádúrà, ọ̀nà tí a ń gbà ṣe ìdúnàádúrà, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn iní kò mọ ọ̀nà tí a ń gbà ṣe ṣùgbọ́n ní ìwọ̀nba òye mi bó ṣe mọ̀. Ọ̀nà méjì iná ni ìdúnàádúrà sábà máa ń pín sí bó ti lè jẹ́ pé èyí tó dára jù lọ nínú ìdúnàádúrà ò ni íkan níbẹ̀. Ọ̀nà alákọ̀ọ́kọ́ táwọn èèyàn ń gbà ṣe ìdúnàádúrà òní láti bèrè nípa iye tí ẹni tó ń tajà tó fẹ́ tà ọjà rẹ̀. Kẹ́lẹ́ tí wọ́n bá ti gbọ́ iye tí wọ́n fẹ́ tà, bóyá f'ápẹ̀rẹ́ ẹni tó fẹ́ tajà ní àpò márùn-ún, iní òun máa tà iye ọjà kan tí ṣe ẹgbẹ̀rún kan owó náírà. Bẹ́ẹ̀ ni ẹni tó fẹ́ rajà ó ṣe ìdúnàádúrà ọjà yìí sí àpò mẹ́rin tí ó ń jẹ́ eight hundred naira torí pé àpò kan ọ̀nà ni two hundred naira. Nígbà tí ẹni náà tó wá gba láti ta ọjà náà fún, ó wọ̀ pé ó súnmọ́ kọjá pé ẹni yìí ti gbá òun. Nítorí náà, òní láti sọ pé ṣé kò gba àpò mẹ́ta ni? Àbí àpò méjì? Irúfẹ́ nínà ọjà bẹ́ẹ̀ kò dára nítorí pé yóò bá ẹni tí ń tajà yóò bá a nínú jẹ́. Ọ̀nà tó tọ́ojú tó dára láti lè ṣe ìdúnàádúrà, ìní pé nígbà tí a bá dé ibi tí a ti fẹ́ rajà, táa ṣi ti bèrè lọ́wọ́ ẹni tó ń tajà pé èló ni ọjà tí ó ń tà. Kẹ́lẹ́ tó bá ti sọ iye ọjà tó ń tà, kótó di pé a lọ ra ọjà kan kan, èèyàn gbọ́dọ̀ ti ní ìmọ̀ lórí iye tí wọ́n ń tà ọjà náà àbí k'íyan ti, k'iyan ti ṣe ìwádìí lórí rẹ̀. Ìwádìí yìí, ọ̀nà rẹ̀ ni yan o gbà ṣe ìdúnàádúrà. Nígbà tí ẹni tó fẹ́ tajà bá gbé owó náà lọ sókè tó pọ̀, ìyan ó wá rọra gbé wá sílẹ̀ sí iye tí ẹ̀ ti ṣe ìwádìí. Bí ẹni ti ṣe ìwádìí pé ẹgbẹ̀rún kan náírà iná ni wọ́n ń tà ọjà, ìyẹn lè gbé wá sí, ìyan lè yọ bí ẹgbẹ̀ àpò kan kúrò nínú rẹ̀ kí ẹ̀ fi bẹ̀rẹ̀ ìdúnàádúrà. Ẹ̀èyàn ó ha máa lọ sókè díẹ̀ díẹ̀ dé ibi tí agba èèyàn lè dé. Kẹ́lẹ́ tí èèyan bá ti, tí ẹ̀eyan bá ti kóko, èèyan ó máa fi owó yẹn kun kéékèèké, ìyẹn ò ní fi í pọ̀ kó lè má bàá jẹ́ pé olùtajà òun fẹ́ lo ogbon èké láti gba owó lọ́wọ́ wa. Ọ̀nà yìí òní à ń gbà ṣe ìdúnàádúrà. Ọ̀nà yìí lè mí sì rò pé ó l'ẹ́tọ̀ láti fi máa ń ṣe nítorí pé yóò tẹ́ ẹni tó fẹ́ rajà lọ́rùn. Bákan náà ni pé yóò sì tẹ́ ẹni tó ń ná fẹ́ tajà lọ́rùn kò ní ní ẹni kankan lára látara pé wọ́n ń ná ní ìpìlẹ̀ sí ìpìlẹ̀.

Àkọ́kọ́ ni pé, ṣe ó lẹ́tọ̀ọ́ láti jẹun nínú ọkọ̀? Tó bá lẹ́tọ̀ọ́ láti jẹ nínú ọkọ̀, ìgbà wo gan ni a lè jẹun nínú ọkọ̀? Àwọn wo gan an ló lẹ́tọ̀ọ́ láti jẹun? Àbí gbogbo àwọn tó wà nínú ọkọ̀ iná ni ìjẹun tó sí lásìkò tí wọn wọ ọkọ̀ ni? Tó bá wá rí bẹ́ẹ̀, ìdáhùn mi ni pé kì í ṣe gbogbo ẹni tó wà nínú mọ́tò iná ni ó lè jẹ nǹkan nígbà tí Ìbá wọn ọkọ̀. Bo tilẹ̀ jẹ́ pé kò sí ohun tó burú bẹ́ẹ̀ tí ọba jẹ nǹkan. Tó bá jẹ pé nǹkan àjẹ sárẹ́ ni, wọn lè máa jẹ lọ, kí i tí kò sì ní sí wàhálà. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ọkọ̀ èrò, ìní à ń wà, ẹni tó ń wà ọkọ̀ kò láǹfààní à ti máa ṣẹ̀, à ti máa jẹun. Óun ni lè jẹun níbẹ̀. Ṣùgbọ́n ẹni tí tó jẹ́ pé òun ń tẹ̀lé ọkọ̀ lọ, tó bá wá nílò láti jẹun, n tó dáa jù ni pé kí wọ́n dúró, kí wọ́n jẹun, kí wọ́n sinmi nígbà tí wọ́n bá ṣe gbogbo eléyìí tán, kí wọ́n sì bọ̀ sínú ọkọ̀ ǹkan gùn láti wọ́n lè wá máa jẹun nínú ǹkan àgùn náà, nínú ọkọ̀ ǹkan àgùn náà. Ṣùgbọ́n eléyìí ó wà fún àwọn tó ṣe pé kì í ṣe àwọn ló ń wọ ọkọ̀, kì í sì ṣe oúnjẹ àsárẹ́ jẹ. Nítorí pé tí ọkọ̀ bá ń rìn lọ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ eré, pẹ̀lú ọ̀nà ta ní lóde òní, a rí pé ọkọ̀ yìí yóò máa bọ́ sínú ọ̀pọ̀lọpọ̀ gálọ̀ọ̀pù. Tó bá sì ń bọ́ sí gálọ̀ọ̀pù yìí, tó ń bọ́ sí àwọn kòtòkòtò kéékèèké tó wà lójú ọ̀nà, irú bẹ́ẹ̀ ẹni tó ń jẹun bẹ́ẹ̀ kò ni gbádùn ara rẹ̀. Ki sí bẹ́ẹ̀ nìkan, ó ní sí.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn-ín. Ọ̀pọ̀lọpọ̀ àlọ́ apanilẹ́rìn-ín, iná ni wọ́n fi kọ́ wa ní ayé òde àná. Ó ṣe ni láàánú pé bí ayé ṣe ń lájú sí kàkà kí ọmọ ènìyàn kó mọ̀ pé lọ́pọ̀lọ́pọ̀ kí ọmọ ènìyàn kó nífẹ̀ẹ́ ọmọ ènìyàn gẹ́gẹ́ bí tirẹ̀ náà. Kí ọmọ ènìyàn kí eku mọ̀ pé bí eku, kí ẹyẹ mọ̀ fohun bí ẹyẹ. Ṣùgbọ́n ìgbésí ayé ti ré kọjá, àdánù ti bá ìgbésí ayé, ọ̀, ẹ̀rín kò pọ̀ láwùjọ. Ni ayé òde àná, wọ́n sọ ìtàn Ìjàpá àti oy-oy-Ìjàpá àti oníkọ ọkọ yaníbo. Wọ́n sọ ìtàn yìí, wọ́n sọ fún wa. Wọ́n sì, wọ́n, wọ́n, bákan náà ni pé wọ́n sọ àwọn ìtàn yìí fún wa. Wọ́n fi àwọn ìtàn yìí, wọ́n fi kọ́ wa lékọ̀ọ́ tó pọ̀ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ tí mo ṣe ìrántí rẹ̀. Ó ní pé wọ́n ní ní ọjọ́ kan, Ìjàpá ó, ó ní ọgbon ẹ̀wẹ́. Wọ́n dé ààyè kan, wọ́n dẹ̀ ní ta Ìjàpá. Ó ṣe bí, wọ́n ní wọ́n mọ nínú ilù, wọ́n fẹ́ mọ fún àwọn èyàn, wọ́n fẹ́ mọ fún wọn ní owó àwọn tó ṣe pé wọ́n á ní nǹkan kan lé. Ìjàpá ó gba owó ètítí tí wọ́n fi sọ pé àwọn tí wọ́n mọ fún ní owó yìí, ó jẹ́ àwọn tí wọ́n se aisan. Ìjàpá tó ń dá owó ẹ̀kẹ́ pẹ̀lú ké-pẹ̀lú ìyàwó rẹ̀ ó ní kí ó jẹ́ kí àwọn, kí àwọn ṣe bí aláìsàn. Tí àwọn bá ti ṣe bí aláìsàn, àwọn ó lè máa gba gbogbo àwọn ǹkan yìí. Ìyàwó ṣe bí aláìsàn, ó fi gba ẹ̀bùn. Ọkọ ọ̀nà ṣe bí aláìsàn, ó fi gba ẹ̀bùn. Ṣùgbọ́n láìpẹ́ ọjọ́, wọ́n, wọ́n wá wò pé, a, tagan wà ní ẹni tó ń sá aisan nínú àwọn méjèèjì nítorí pé wọ́n wò pé káwọn ti è lọ bẹ̀ wọ́n wò ibi tí ìṣòro ti dé reè. Ọkọ ìní, ọkọ, èyí tó jẹ́ ọba, ìní Ìjàpá lọ bá ìyàwó Ìjàpá lọ bá olórí ọba. Ṣùgbọ́n olórí àti ọba wọ́n ti wá dé ilé Ìjàpá. Ìjàpá àti ìyàwó rẹ̀ wọ́n ti ṣe bí ẹni tí ó kú láti fi gba ẹ̀bùn fún àwọn tí ó bá kú nínú òòlù. È yii jẹ́ káyefi fún gbogbo àwọn tí ó wà ní ìkàlẹ̀. Wọ́n sì wò pé ìlú àlọ́ wò lelé yii ìru à, ìyípadà wò tún le lé yii Wọ́n bẹ̀rẹ̀ sí ní kéde nínú òòlù pé ẹni tó bá lè sọ àdìtú ìtumọ̀ ǹkan tó ń ṣẹlẹ̀ yìí tí yóò mú ọkọ àti ìyàwó kí wọ́n kú ní àsìkò kan náà káwọn méjèèjì sá aisan. Àwọn ó fún un ní iye ẹ̀bùn bákan bákan. Ẹ̀bùn náà sì jẹ́ ẹ̀bùn tí ó pọ̀ tí olo kọ́ tó sì lo ré dáadáa. Ṣùgbọ́n nígbà tí kò sí ẹnìkankan tó lè tú àdìtú yìí, wọ́n wò pé, a, ní kété àwọn lọ sin Ìjàpá àti ìyàwó rẹ̀ tí àwọn o sì gba ká dára. Bẹ́ẹ̀ ni Ìjàpá fò díde tó ní òun lè sọ àdìtú ǹkan tó ṣẹlẹ̀ yìí. Ó ṣe gbogbo èèyàn ni keyefi pé ìwọ tó ti kú, o tún díde. Ṣùgbọ́n ó ní bẹ́ẹ̀ni òun kú nítorí pé àwọn piroro ni. Ó pe ìyàwó rẹ̀ kó díde. Ó sì sọ ìdí tí wọ́n fi ṣe irúfẹ́ ǹkan tí wọ́n ṣe. Ó jẹ́ kí àwọn èèyàn rẹ́rìn. Ìtàn tó pani lẹ́rìn-ín ni. Bákan náà ni pé ó kọ́ni lọ́gbọ́n. Ọgbọ́n tó kọ́ni ni pé èèyàn ò gbọdọ̀ ṣe ọkànjúà nítorí ọkànjúà tí Ìjàpá ṣe. Ó ko bá, ó ko bá ìyàwó rẹ̀. Wọ́n ní kí ọba ní kí wọ́n mú Ìjàpá àti ìyàwó rẹ̀ kí wọ́n fọ̀ ni eyìn. Wọ́n dẹ̀ fọ̀ ọ́ lẹ́yìn. Ẹ̀yìn yìí wọn ló yọké, dòní wọn fi sọ̀rọ̀.